Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ìgbà mìíràn ni òwúrọ̀ tí mo bá jí, màá dìde, màá pray, màá gba àdúrà sí Ọlọ́run mi, ẹni tí ó dá mi. Mo ti lọ ṣe aṣemáṣe kan láti lọ sọ èdè gẹ̀ẹ́sì. Mo lérò wípé elé yi kóni kó bá à.

Ajọdun wo ni o fẹran ju? Ajọdun ti mo fẹran ju naa ni ajọdun ọjọ ibi mi. Inu mi maa n dun gidigidi lati ka oye ọjọ mi ni gbogbo igba. Mo fẹran rẹ, mo si maa n ṣe afọjuṣun lati ri. Mo maa n ka oye ọjọ kọjọ ti o maa jẹ. Mi o ki i le duro lati ri.

Ṣé o ní aṣọ wíwé? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwé. Aṣọ wíwé yìí ni à ń pè ní ìró àti bùbá ní ilẹ̀ Yorùbá. A ó wọ bùbá sí òkè, a ó sì mú ìró a ó rò ó sí ìsàlẹ̀. Èyí ni a ń pè ní aṣọ wíwé ní ilẹ̀ Yorùbá.

Àkókò mélòó ni o ṣètò ago èjìjí rẹ? Ago èjìjí mi ni àkókò mẹ́fà ní ìgbà tí mo bá jí. Ní ìgbà tí mo bá jí náà ni màá sì tẹ ago ìjókòó mi ni màá sì dìde. Òun ni yóò ràn mí lọ́wọ́ láti ṣe ohun tó kàn. Lẹ́yìn ìgbà tí ó bá ràn mí lọ́wọ́ láti ṣe ohun tó kàn, agogo ìjókòó mi yìí.

Oúnjẹ wo ni o máa ń bá tí ń ṣe dáadáa? Oúnjẹ wo ni o mọ bá ti ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ bí a ti ń ṣe dáadáa náà ni ìrẹsì. Mo fẹ́ràn láti se ìrẹsì àti ata díndín. Oúnjẹ tí mo fẹ́ràn láti se jù náà ni ìrẹsì. Mo fẹ́ràn láti se ìrẹsì àti ata díndín. Oúnjẹ wo ni ìwọ fẹ́ràn jù láti se gan gan? Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ìrẹsì àti ata díndín. Oúnjẹ náà ni mo fẹ́ràn jù.

Kí ni ìgbádùn rẹ̀? Kí ni ìgbádùn rẹ̀? Kí ni ìgbádùn rẹ́? Ìgbádùn mi ni. Kí ni ìgbádùn rẹ̀? Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni láti jókòó sí inú yàrá mi, kí n sì ní iná láti ṣe gbogbo oún tí mo fẹ́ ṣe, láti rí ọ̀nà láti tẹ nǹkan tẹ̀jẹ̀ wọ́tí mi. Ìgbádùn mi náà ni láti tẹ́síwájú sí.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mi ò kín ń ṣe ẹni tí kò kín ń jẹ ẹran. Mo fẹ́ràn láti jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Níwọ̀n ìgbà tí mo bá ti ní ẹran lọ́wọ́, mo máa jẹ ẹ́. Mo fẹ́ràn láti jẹ ẹran. Mi ò kín ń ṣe ẹni tí kò jẹ ẹran rí. Bẹ́ẹ̀ ni, mo ti jẹ ẹran ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gangan ni mo máa ń jẹ ẹran lójoojúmọ́

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza ni tomato, tí a bá rí tomato tí a sì fi ketchup sí i, tí a sì fi àlùbọ́sà eléwé sí i. Àwọn ohun wọ̀nyí ni mo fẹ́ràn lórí pizza. Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza, àwọn ohun tí ó máa jẹ́ kó dùn, kó ṣe jẹ, kó wà lọ́pọ̀lọpọ̀, kó gùn gan-an.

Ṣé o fẹ́ràn sí fèrèsé oko? Bẹ́ẹ̀ni, àwọn oríṣiríṣi fèrèsé oko ló wà. Ni ìgbà tí ènìyàn bá gba ẹnu oko lọ láti lọ ṣiṣẹ́, á rí oríṣiríṣi ohun mèremère jẹ. Ohun kìní keji keta kerin karùn-ún, kẹwàá, keje, kẹjọ. Oríṣiríṣi ohun ko hun ló wà nínú oko. A jẹ bí àgbálùmọ́, bí i banana, bí i ohun oríṣiríṣi to lè jẹ. Ohun oríṣiríṣi ló wà nínú oko láti lè jẹ, láti lè gbà, láti lè mú. Ohun oríṣiríṣi ló wà nínú oko. Ni ìgbà tí ènìyàn bá kọjá lọ sínú oko láti jẹ, láti mú, láti mú oríṣiríṣi ohun tí ó bá fẹ́. Ohun oríṣiríṣi lo lè bá níbẹ̀. O lè bá igi, o lè bá ọ̀gẹ̀dẹ̀, o lè bá ohunkóhun, o lè bá àgbọn, o lè bá ọsàn. Oríṣiríṣi ohun ló wà nínú oko láti lè jẹ, láti lè gbà, láti tẹ̀síwájú náà. Ni ìgbà tí o bá ń tẹ̀síwájú náà nínú oko, o ó rí oríṣiríṣi ohun tí o bá fẹ́. Oríṣiríṣi ohun ló wà tí o lè mú nínú oko.

Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán. Ni àkókò tí a wá yìí, a ti wà ní òru. Ṣùgbọ́n torí pé mo sùn lọ́pọ̀lọ́pọ̀ ní ọ̀sán, kò jẹ́ kí oorun kó kùn mí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó wà ní àyíká mi ló ti sùn. Ṣùgbọ́n torí pé mo sùn gan lọ́sán, òun ni kò jẹ́ kí n tíì sùn ní àkókò yìí. Torí ọjọ́ ti lọ gan-an, ó yẹ kí n tí sùn báyìí. Ni ago kan ti ìlú kejì kẹtà kẹrin karùn-ún láwà, ó yẹ kí n dé.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni àwọn ohun ọ̀ṣọ́ bíi gold, silver, yẹtí, iye owó àti ẹgba owó àti ẹgba ọrùn lóríṣiríṣi ni mo máa ń wọ. Mo máa ń wọ oríṣiríṣi ẹ̀gbà ọrùn. Ọ̀ṣọ́ ó máa ń jẹ́ kí ènìyàn kódùn un wo kí ó sì rẹwà. Lọ́pọ̀lọ́pọ̀ ẹṣeǹgàn ni.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ìrẹsì. Mo fẹ́ràn láti máa jẹ́, mo fẹ́ràn láti máa se. Ọ̀nà tí ó pọ̀ tó yapara tó pọ̀ yàturu ni ènìyàn le fi gba se ìrẹsì. Ìrẹsì gbà, ó gba ni ọgbọ́n ó lọ ní ìmọ, ó dẹ̀ gba ní oyè. Ìrẹsì a máa ń fúnni ní agbára, ìrẹsì a sì máa ń mú ni tẹ̀síwájú nínú iṣẹ́ tí ènìyàn bá ń ṣe. Nígbà tí ènìyàn bá jẹ ìrẹsì tí ó mu omi si, om'à tí ewé fé fi pádà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń pàrọ̀ ọkàn mi. Tí mo bá ti fẹ́ pàrọ̀ rẹ̀, màá bo omi díẹ̀ sí inú abọ́, màá sì bu ọṣẹ díẹ̀ sí, màá fi aṣọ tàbí kàǹkàn fọ́. Máa dẹ́ fi pàrọ̀ rẹ̀. Màá dà pàdà sí ayé rẹ̀. Ṣèbí láti pàrọ̀ ọkàn ni, kò lè to yẹn kò dẹ̀ wọ́n kò dẹ̀ pọ̀jù. Àti pàrọ̀ ọkàn nìkan kọ́ ló ṣe kú.

Báwo ni o ṣe máa ń gba èrò àwọn oníbàárà? Mo máa ń gba èrò àwọn oníbàárà loríṣiríṣi lórí ẹran, àgbẹ́, ìka mi àti amóhùnmáwòrán mi. Nígbà tí mo bá gba àwọn oníbàárà tán, màá dúpẹ́ lọ́wọ́ wọn wípé "Ẹ má ṣe o, tí ẹ bá mi ra ọjà yí, tí ẹ bá mi gba ìbára yí, ẹ̀yin ni oníbàárà mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé fún ìgbà gbogbo àti gbogbo ìpipẹ̀."

Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Àwọn kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Àwọn ohun òṣìṣẹ́ tuntun máa ń jẹ́ kí ohunkóhun ko dùn wọ́, kí ó de ṣe gbà, kí ó de wà láyìíká àti ní agbègbè tí a bá wà. Àwọn ohun tí ó máa ń gbà ní òṣìṣẹ́ tuntun, òṣìṣẹ́ déédéé, òṣìṣẹ́ agbára, òṣìṣẹ́ ipá.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni Ìyàrá-isùn. Nítorí wípé ibẹ̀ ni ohun tí mo fi máa ń gbà láti sinmi wà. Nígbà tí mo bá dé, ibẹ̀ ni mo máa ń kọ́kọ́ wọ̀ lọ láti lọ fẹ̀yìntì mí lẹ́lẹ̀, láti sùn, láti jẹ, láti túnra mi ṣe. Ìyàrá oòrun ni mo fẹ́ràn jù nínú ilé mi. Ìyàrá wo ni iwo fẹ́ràn jù nínú ilé rẹ?

Ṣé o máa mọ bí a ti ń ka àwòrán ilé? Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Mo mọ bí a ti ń ka àwòrán ilé, ṣùgbọ́n láti ka àwòrán ilé kì í ṣe ohun tí ó rọrùn. O kúdọ̀ ṣe lẹ́sẹ́kẹsẹ̀ tábí kí o máa ṣe díẹ̀díẹ̀ torí tí o bá ṣe díẹ̀díẹ̀, ó ṣe é ṣe kó má tẹ ọ̀ lọ́wọ́ láti káa.

Báwo ni o ṣe máa ń tọ́jú ẹ̀kánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi, màá fọ̀ ọ́ pẹ̀lú ọṣẹ àti omi. Nígbà tí mo bá fọ̀ ọ́ pẹ̀lú ọṣẹ àti omi tán, màá wá mú abẹ̀bẹ̀. Abẹ̀bẹ̀ ma fi gé. Màá gé fẹ́rẹ́fẹ́ kó má bàá ṣe mí léṣe. Nígbà náà ni màá wá mú ìpara ọwọ́ ni màá fi pa ọwọ́ mi.

Irú kọ̀ǹpútà wo ni ò ń lò? Kọ̀ǹpútà HP ni mo ń lò. Mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀. Ṣùgbọ́n tí owó bá ti wà ní ọwọ́ mi, mo máa fẹ́ràn láti change rẹ̀ sí Apple. Mò like kọ̀ǹpútà Apple dáadáa. Kọ̀ǹpútà yìí, ó máa ń tètè yára láti ṣiṣẹ́, kò kí ń máa fi àkókò ṣòfò bí èyí tí mò ń lò.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ pẹ̀lú ìpàdé fún àwọn oníbàárà mi, màá ti bèèrè gbogbo ohun tí wọ́n bá fẹ́, màá sì kojọpọ̀ sójú kan, màá sì ṣètò ohun aládìídùn èyí tí màá fi ṣe ohun àlejò mi lálejò. Màá sọ́ fún àwọn oníbàárà mi kí wọ́n pàdé mi níbi kan.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo máa ń rí lílo àkókò mi nígbà tí mo bá wà nínú ìlà. Màá ti ṣe àkọsílẹ̀ bí màá ṣe kù, bí màá ṣe rìn, bí màá ṣe ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Màá ṣe lílo àkókò mi dáradára torí pé àkókò kò duro dọjo ẹnì kankan.

Ìṣẹ́ l'ògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Bí a kò bá rẹ́ni fèyìntì, bí ọ̀lẹ là á rí. Bí a kò bá fẹ́ni fèyìntì, a tíra mọ́ṣẹ́ ni. Ìyá rẹ lè lówó lọ́wọ́, bàbá rẹ lè lẹ̀ṣẹ́ l'éèkàn, tí o bá gbojú lẹ wọ́n. Ó tẹ tan ni mo sọ fún ẹ. Òun a bá ṣiṣẹ́ fún, ṣùgbọ́n òun ni ń pẹ́ lọ́wọ́ ẹni. Òun a bá ṣiṣẹ́ fún, ò kè ń pẹ́ lọ́wọ́ ẹni. A tà lára ìgùnpa ní èèkàn. Báyé bá fẹ́ ẹ lónìí, wọ́n á rẹ́rìn-ín sí ẹ tẹ̀yìn tẹ̀rìn. Nígbà tó bá rí ẹ ní pọ́ àtàtà, wọ́n á rẹ́rìn-ín sí ẹ tẹ̀yìn tẹ̀yìn. Má fò wúrọ̀ ṣeré ọjọ́ ọ̀rẹ́ mi. Òwúrọ̀ ẹ lè di ọ̀rẹ́ mi.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo lò ń lò ọ̀rẹ́ mi, àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Ìpèsè white WOT ni mò ń lò, òun ni ó máa ń jẹ́ kí n lè jókòó dáadáa ní yàrá tí mo bá ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ mi. Ìrókò ṣe ìgbọ̀nsẹ̀ wo ni mò ń lò, àwọn igun ìgbọ̀nsẹ̀ tó máa jẹ́ kí ìgbọ̀nsẹ̀ kì í rọrùn fún mi láti ṣe ni mò ń lò.

"Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde? Iṣẹ́ l'ògùn ìṣẹ́. Múra sí iṣẹ́ ọrẹ ẹ mi. Bí a kò bá rẹ́ni fèyìntì bí a òle làárí. Bí a kò bá rẹ́ni fèyìntì a tera mọ́ṣẹ́ ẹni. Ohun tí a bá ṣiṣẹ́ fún, ṣe bóhùn ni o pẹ́ lọ́wọ́ ẹni? Ohun tí a ò bá ṣiṣẹ́ fún kò kín pẹ́ lọ́wọ́ ẹni. Ìgbà tá a wà nípò àtàtà, àwọn ènìyàn á rẹ́rìn-ín sí ẹ́ tẹ́rin tẹ́rin in."

Ṣé o fẹ́ràn ìjiyàn? Èmi kò fẹ́ràn ìjiyàn torí pé mo ra ṣíṣẹ́ ọ̀rẹ́ mi tí ó bá ń jìyàn. A máa dàbí pé mura ṣíṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ là fi ń dẹni gẹ́gà bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là rí bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, a te ra mọ ṣẹ eni. Ìyá rẹ le lòò lọ́wọ́, kí bàbá rẹ le ṣílé kan tó bá tọ́jú.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti sinmi torí wípé mo ti ṣiṣẹ́ ni gbogbo ọ̀sẹ̀ náà, láti sinmi, láti fẹ̀dòmi lórí oróòro mi. Tí mo bá ti wá sinmi, màá sùn, màá jẹun, màá wẹ̀, màá tọ́jú ara mi, màá sì gbaradì fún ọ̀sẹ̀ tuntun.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe èmi kò dáyéba nítorí wípé ìyá mi àti bàbá mi ti gba Jésù Kristi sínú ayé wọn kí èmi tó dáyé. So èmi kò bá ayé bá àṣà kankan. Ohun kan tí mo mọ̀ tí a máa ń ṣe ni Kérésìmesì àti ọdún nílé wa. Èmi ò mọ àṣà kankan.

Ṣé orí máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ̀ mí gidi gan ni. Kódà tí mo bá ti ṣíṣe wàhálà kékeré báyìí, orí máa bẹ̀rẹ̀ sí ní fọ́ mi ni. Mo máa ń lo jígí torí náà ó máa ń jẹ́ kí orí fọ́ mi gidi gan. Tí orí bá sì ti bẹ̀rẹ̀ sí ń fọ́ mi, a bẹ̀rẹ̀ sí ń fọ́ mi mọ́ ojú mi ni. Tó bá sì ti ń fọ́ mi mọ́ ojú.

Ṣé mo máa ń jẹun nínú oko mi? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun nínú oko rẹ. Mo máa ń jẹun tata. Mo lè jẹ àgbálùmọ́ tàbí kí n jẹ ọ̀gẹ̀dẹ̀ tàbí kí n jẹ oríṣiríṣi nǹkan. Mo máa ń jẹun nínú oko rẹ. Ṣé o máa ń jẹun nínú oko rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ dáadáa.

Ìṣẹ́ l'ògùn ìṣẹ́. Múra ṣíṣe ọ̀rẹ́ mi. Bí a kò bá rẹ́ni, fẹ̀yìntì a tẹra mọṣe ni. Ìyá rẹ le lowo lowo, bàbá rẹ le tẹ́ṣílé eko tó bá gbojú lé wọn. Ó tẹ́ tán ni mo sọ fún e yẹn. Ohun tí a bá ṣiṣẹ́ fún, ṣebi oun ni pẹ́ lọ́ wọ ẹni. Ohun tí a bá ṣe o bá ṣiṣẹ́ fún, kì í pẹ́ lọ́ wọ ẹni. A pá láara.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Màá jókòó, màá sì ronú sí ohun tí mo bá nílò. Nígbà tí mo bá ronú sí ohun tí mo bá nílò tán, màá wá wo bí mo ṣe le ṣe, bí mo ṣe le yípadà tí àwọn èrò tuntun yìí yóò fi ṣe ìrànwọ́ fún mi ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ni.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Mo ti ṣe òfin ní ní ẹ̀jẹ̀ rí dáradára. Mo ti fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀ rí ní ilé ìwòsàn, àwọn tí wọ́n nílò ẹ̀jẹ̀. Mo ti fi ẹ̀jẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀ ni? Ṣùgbọ́n kí ó tó fún ni ní ẹ̀jẹ̀, wọ́n á ṣe àwọ̀wọ̀, wọ́n á ṣe àyẹ̀wò fún rẹ dáradára bóyá a wò pé láti lè fún ènìyàn ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n tí ó bá pé wọn ò ní gbà kí o fún èyàn ní ẹ̀jẹ̀, wọ́n lè sọ pé kí ìwọ gan kó lọ jókòó kó gba ẹ̀jẹ̀ fúnra rẹ.

Ìṣẹ́ l'Ogun ìṣe. Múra ṣiṣẹ́ ore mi. Bí a ò bá rẹ́ni fèyìntì, bí o lẹ lárí, bí a ò bá rẹ́ni fèyìntì àte ra mọ́ṣẹ́ ẹni. Ìyá rẹ le lówó lọ́wọ́, bàbá rẹ le lẹ́ṣin ilé kan tó o bá gbójú lé wọn. Ó tẹ́ tán ni mo sọ fún ẹn. Ohun tí a bá ṣiṣẹ́ fún, se bi óun ni ń pẹ lọ́wọ́ ẹni. Ohun tí a kò bá ṣiṣẹ́ fún kì í pẹ lọ́wọ́

Ìṣẹ́ l'ògùn ìṣẹ́. Mura ṣiṣẹ́ ọrẹ mi. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí o lẹ làárí, bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, atẹra mọ́ṣẹ́ ẹni. Ìyá rẹ lè lowo lọ́wọ́, bàbá rẹ lè lẹ̀ṣin léègun. Tó bá ṣẹ́wọ̀n, tó bá gbojule wọn. Ó tẹ́tán ni mo sọ fún ẹ yẹn. Ohun tí a bá jíyà fún, ṣe bí kípé lọ́wọ́ ẹni. Ohun tí a bá ṣiṣẹ́ fún, ni.

Ìṣẹ́ l'ógun ìṣẹ́. Múra ṣíṣe ọ̀rẹ́ mi. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, a te ra mọ ṣe eni. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí òle làrí, ìyá rẹ le lò ó lọ́wọ́, bàbá rẹ le lẹ̀ṣin l'ẹ́ kan. Bo bá gbojù le wọn, ọtẹ tan ni mo sọ fún ọ yẹn. Ohun tí a ò bá jìyà fún, se bi ouń ni n pẹ́ lọ́wọ́ ẹni. Ohun tí a bá ṣiṣẹ́ fún, ni mó ń pẹ́ lọ́wọ́ ẹ.

Ẹ̀ṣọ́ wo ni mo fẹ́ràn jù? Ẹ̀ṣọ́ ọwọ́, ẹ̀ṣọ́ ọrùn, ẹ̀ṣọ́ etí, ẹ̀ṣọ́ ẹsẹ̀. Àwọn mìíràn àti tu máa ń fi ẹ̀ṣọ́ sí ìbàdí wọn. Mo fẹ́ràn ẹ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ torí ó máa ń jẹ́ kí ó wo ni, ó máa ń jẹ́ kí èèyàn ṣe rí láwùjọ. Ẹ̀ṣọ́ dára púpọ̀. Mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ fi owó mìíràn. Ẹ̀ṣọ́ tó wọ́n jù.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe eré ìdánì lára yá. Nítorí eré ìdánì lára yá ó dára lọ́pọ̀lọ́pọ̀. Ó máa ń jẹ́ kí ara jí pépé. Ó máa ń jẹ́ kí ènìyàn kó wà láàláfìà. Ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀yà ara ènìyàn kò jí pépé. Eré ìdánì lára yá ṣe kókó, ó ṣe é pàtaki.

Ṣé WiFi rẹ ń ṣiṣẹ́ yàtọ̀? Ṣé WiFi rẹ yára yàtọ̀? WiFi mi kò yára tó. Kò yára tó torí wípé four gig grams péré ni WiFi mi. Mo sì fẹ́ràn rẹ̀ torí wípé ó máa ń jẹ́ kí n tètè ṣe ohun tí mo bá fẹ́ ṣe. Tí mo bá lo mobile data kò kí ń jẹ́ kí n tètè parí ohun tí mo bá fẹ́ ṣe.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá papọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Àá o lè wu gidi gan nígbà tí iṣẹ́ bá pọ̀, ṣùgbọ́n o lè pín yẹ́lẹyẹ̀lẹ ní abẹ́lé tí abẹ́lé tàbí pa kí pa kí o lè ṣe.

Ṣé o máa ń pe àwọn oníbàárà rẹ tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Nígbà tí mo bá pe àwọn oníbàárà mi tuntun tí mo béèrè àlàáfíà wọn, òun ló máa mú kí àwọn oníbàárà mi tú padà wá láti wá bá mi ra ọjà mi. Mo máa ń pe àwọn oníbàárà mi. Báwo ni ìwọ náà ṣe ń ṣe fún àwọn oníbàárà rẹ?

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Kódà, inú àpò ẹ̀yìn ni mo máa ń kó gbogbo ohun tí mo bá fẹ́ lò ní ibi tí mo bá ń lọ sí. Àpò ẹ̀yìn ó máa ń jẹ́ kí ó ṣe é ṣe fún mi láti tètè rìn láti yàrá kankan lọ sí ibi tí mo bá ń lọ. Àpò ẹ̀yìn dára lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn rẹ̀ torí wípé ó ṣe déédé láti gbé fún mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àsìnà rẹ? Ha! Báwo ni mo ṣe máa ń rántí àwọn àsìnà mi? Ó léwu púpọ̀ láti rántí àsìnà o. Àsìnà mi, tí mo bá fẹ́ rántí ẹ̀, màá kọ́kọ́ dúró fún ìṣẹ́jú díẹ̀, màá ronú fún ìwọ̀n wákàtí díẹ̀ nígbà tí mo bá rò tán, màá wá rántí ìran àsìnà mi.

Báwo ni o ṣe máa ń rí? Dájú pé o já ara rẹ dára. Báwo ni mo ṣe máa ń rí? Dájú pé mo dá ara mi jára. Nígbà tí mo bá ti rí wípé mo ti fẹ́ máa dọ̀lẹ̀nú, mo máa make sure wípé màá dẹ́ wọ̀ nípa tí màá fi mú ara mi jára. Báwo ni o ṣe máa ń rí? Dájú wípé o já ara rẹ dára.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Orúkọ mi ni Motunrayo. Ó túmọ̀ sí wípé mo ti kọ́kọ́ rí ayọ̀ lálákọ̀kọ́ mo sì ti rí ayọ̀ lẹ́ẹ̀kẹ́jì. Ó jẹ́ orúkọ tí wọ́n máa ń fún ọmọ obìnrin lápàárí sí wa bíbàyí. Mo fẹ́ràn orúkọ yìí. Ìnàgijẹ́ orúkọ yìí jẹ́ rayo. Òun làwọn ọ̀rẹ́ mi máa ń pè mí gbà mìíràn.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò wo ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Nítorí wípé mo jẹ́ ọmọ ilé ìwé, ìgbà mìíràn mi ò kì í jẹun sùn, ìgbà mìíràn, ẹ̀ẹ̀kan péré ni mo máa ń jẹun. Tí mo wá fẹ́ jẹun kún un ní oúnjẹ alẹ́, kò ní jẹ́ oúnjẹ gidi. A jẹ́ ohun tí mo kò lè fi panu. Kébí máa pami di aaro ọjọ́ kejì, mi ò kì í jẹ oúnjẹ alẹ́.

Ṣé o máa ń lo èrọ ìrànwọ́ ohun? Ṣé o máa ń lo èrọ ìrànwọ́ ohun? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo èrọ ìrànwọ́ ohun, òun ló máa ń jẹ́ kí ohun tí mo bá ṣe kí ó ya mi. Nítorí wípé tí èmi nìkan bá dáa ṣe, ó lè máa ya mi gidi gan ni. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo èrọ ìrànwọ́ ohun, ó máa ń jẹ́ kí ohun tí mo fẹ́ ṣe kí ó yá mi láti ṣe. Mo fẹ́ràn láti lo èrọ ìrànwọ́ ohun.

Mo máa ń kọrin kẹ́lẹ́. Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ àti kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ ó dára púpọ̀ láti máa disturb àwọn tí ó bá wà láyìíká rẹ, láti máa diwọ́n lọ́wọ́ láti ṣe ohun tó ẹ̀ kan ṣe. Àti máa ṣiṣẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ àti máa kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ ló dára jù. Mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́, mo dẹ̀ máa ń ṣiṣẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ láti má dà pọ̀npọ̀.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibo ni ènìyàn máa ń lọ sí ìsinmi? Ní ọjọ́ ìsinmi, ilé ìjọsìn ni wọ́n máa ń lọ sí ìsinmi láti lọ yin Ọlọ́run wọn, láti lọ gbé Ọlọ́run tó tọ́jú wọn ga. Ilé ìjọsìn ni àwọn ènìyàn máa ń lọ sí ìsinmi láti lọ yin Ọlọ́run won tó gbé wọn ga, láti tọ̀ni Ọlọ́run, láti lọ bọ̀wọ̀ fún Ọlọ́run tó wà pẹ̀lú wọn láti bẹ̀rẹ̀ ọdún. Ilé ìjọsìn ni àwọn ènìyàn máa ń lọ fún ìsinmi.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Eré ìdárayá tí mo fẹ́ràn ni eré sísáré. Mo fẹ́ràn láti máa sáré gidi gan ni. Mo fẹ́ràn láti sáré ní bíi kìlómí mẹ́ta, láti sáré ní àárọ̀ ọlọ́sàn-án lálẹ́ ní ìrọ̀lẹ́, lówuro, láàárọ̀ kùtùkùtù. Mo fẹ́ràn láti máa sáré gidi gan ni, nítorí wípé ó máa ń jẹ́ kí a rà mí jí pépé. Mo fẹ́ràn láti máa sáré gidi gan ni. Ó dára láti máa sáré. Ó dára gidi gan láti máa sáré. Ó dára gidi gan láti máa sáré.

Gíga tí mo ga tó, mo ga tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Mo ga gan-an ni. Àwọn ẹsẹ̀ mí sì gún. Àwọn ènìyàn máa ń sọ fún mi wípé mo ga gan-an ni o. Ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà ni mo ga tó, mo sì ga gidi gan-an ni. Ó dára láti ga nítorí wípé ó máa ṣe ìrànwọ́ fún ọ láti fẹ́ ṣe ohun tí o bá fẹ́ ṣe, láti lè nawọ́ sókè mú nǹkan tí o bá fẹ́ mú. Mo fẹ́ràn láti ga. Mo fẹ́ràn láti ní àwọn ọmọ tí ó ga. Mo ga gan-an ni.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Kódà ojoojúmọ́ ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Màá máa kọ lẹ́tà fún àwọn ọ̀rẹ́ mi lórí amórì máwòrán, lórí ẹ̀rọ àgbéká. Mo má ń kọ lẹ́tà fún wọn láti bèrè àlàáfíà wọn ní ìgbà gbogbo. Mo fẹ́ràn láti máa kọ lẹ́tà. Mo má ń kọ lẹ́tà fún àwọn ènìyàn mi. Mo fẹ́ràn láti máa kọ lẹ́tà gidi gan-an ni.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Ṣé mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun? Ó dára láti ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun. Láti jókòó, kó jókòó dáadáa. Láti má jókòó nígbà tí oúnjẹ máa pa ẹ lórí, kó jókòó kò sì má sọ̀rọ̀, kò sì má ṣe ohunkóhun. Ríi pé òun jẹun lọ́nà tó tọ́ fọ ọwọ́ rẹ tàbí kó fọ ṣíbí rẹ tàbí kó fọ abọ́ tí o fi jẹun. Mo fẹ́ran láti má ṣe ohun tó tọ́.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ nítorí wípé tí mo bá kọ́kọ́ jílárọ̀ báyìí tí mo bá rí ìmọ̀le, ìrònú máa ń bá mi ní wípé wàhálà àti iṣẹ́ tuntun bẹ̀rẹ̀. Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ gidi gan ni. Ìmọ̀le òwúrọ̀ gán-gán ni mo fẹ́ràn. Báwo ni ìwọ ṣe rí ìmọ̀le òwúrọ̀ sí? Mo fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ gangan.

Ṣé o ti lọ sí, ṣe ìwọ ti lọ sí Àgọ̀ ri? Sé o ti lọ? Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mi ò kí ń fi bẹ́ẹ̀ jẹún ní ọ̀sán. Ó dáa, ọ̀sán ni mo máa ń jẹun. Mi ò kí ń jẹ tánrọ̀, bẹ́ẹ̀ ni mi ò kí ń jẹ tọ̀sán tàbí alẹ́. Ṣùgbọ́n mo máa ń jẹun ní ọ̀sán. Mo lè mú ọ̀sán tàbí kí n jẹ àgbálùmọ́ tàbí kí n jẹ ìrẹsì tàbí ẹ̀wà tàbí kí n jẹ.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó ni? Tí mo bá ti jí làárọ̀, tí mi ò jẹ nǹkan kan lọ sí ibi iṣẹ́, nígbà tí mo bá padà dé lọ́sàn-án, màá fẹ́ràn láti jẹ oúnjẹ dáadáa. Màá fẹ́ràn láti jẹ gbogbo ohun tí ó bá wù mí, mi ò kí ń káyé ìgbà. Iye ìgbà tí ebi bá ti pamọ́ náà ni mo máa jẹ ohun tí ó wù mí tí màá sì fi sinmi bẹ́ẹ̀.

Ṣé o mọ bí a ti ń dá oko dúró ní ìdojúkọ tó dojúkọ? Ṣé o mọ bí a ti ń dá oko dúró ní ìdojúkọ kò júkọ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá oko dúró ní ìfojúkọ dojúkọ. Tí a bá ti rí oko tí ó ń bọ̀, a lè dá a dúró. A sì sọ fún wípé kí ó dúró, kí ó dúró déédéé torí wípé kíni àwa fẹ́ kọjá tiwọn.

Ṣé o máa ń pa owó pamọ́? Sé o máa ń pa owó pamọ́? Sé mo máa ń fi owó pamọ́? Bẹ́ẹ̀ ni, ó dára láti fi owó pamọ́ nítorí ìgbà ọ̀dà kódà nígbà tí a wà ní kékeré ohun tí wón kọ́ wa nìyẹn wípé kí a máa fi owó wa pamọ́, kí a máa fi owó wa pamọ́ nítorí ìgbà ọ̀dà ó dára láti máa fi owó pamọ́.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tí mo bá ti sùn ní alẹ́, màá jí ní òwúrọ̀ ní orí ibùsùn mi. Nígbà tí mo bá jí lórí ibùsùn mi, màá yí i ká ọ̀tún, màá yí i ká òsì, màá sì mú ẹ̀rọ alágbèéká mi, màá wo iye ago tó lù, tí a kò kò láti dìde fún mi láti lọ wẹ̀ mi bá tó. Màá dìde, màá sì bọ́ sínú balùwẹ̀, màá wẹ̀. Àkókò yìí ni bẹ́ẹ̀ ni mo ṣe máa ń mọ ìgbà tí mo bá jí lóòwúrọ̀.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ni ilé ìdárayá? Mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá o, torí mi ò kí ń ṣeré ìdárayá lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ọwọ́ mi. Nígbà tí mo bá ṣiṣẹ́ ọwọ́ mi tán, màá sì ka ìwé mi díẹ̀. Nígbà tí mo bá ka ìwé mi tán, màá sì tẹ̀síwájú. Mi ò rí orúkọ kankan fi sílẹ̀ ní ilé ìdárayá. Kí ni ìwọ ṣe ní ilé ìdárayá?

Ṣé o máa ń fi ìturarí? Sé o máa ń fi ìturari? Lóòótọ́, mo máa ń fi ìtura rí lápá ibi tí mo wà yìí. Ṣùgbọ́n àwọn olùjọ́ mímọ́ nìkan ni mo mọ̀ tí wọ́n máa ń lo ìturarí fún ètò àdúrà wọn. Kí ni wọ́n máa ń fi ìtura rí ṣe? Wọ́n gbàgbọ́ wípé ìturarí ó máa ń jẹ́ kí àwọn áńgẹ́lì kí o.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù torí wípé mo ní ọ̀pọ̀lọpọ̀ ohun láti ṣe. Igba mìíràn, ohun tí mo fẹ́ ṣe yìí ni ó máa ń wà ní ọkàn mi ní ìgbà gbogbo. Mo fẹ́ràn láti tètè jí láti tete bere iṣẹ́ mi. Mo fẹ́ràn láti jí ní kùtùkùtù òwúrọ̀ láti ṣe ohun tí mo ní ṣe ní kíákíá.

Èdè wo ni o fẹ kọ? Èè èdè tí ó wù mí láti kọ ni èdè gẹ̀ẹ́sì. Ó wù mí láti kọ èdè yìí nítorí wípé mo máa ń fẹ́ràn bí wón ṣe máa ń sọ. Mo fẹ́ràn bí wón ṣe máa ń sọ gidi gan ni. Nítorí wípé ó máa ń jẹ́ kó wú mí gan. Àgàgà tí wón bá lè sọ lé èdè àbíni bí, ó máa ń dùn ó sì máa ń rẹwà gan. Èdè gẹ̀ẹ́sì ni mo.

Ṣé o máa ń rántí àlá? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá jí, mo máa ń rántí àwọn àlá mi. Ìgbà mìíràn mi ò kì í rántí, ṣùgbọ́n ó ṣe kókó dé ṣe pàtàkì láti rántí àwọn àlá nítorí wípé àlá máa ń ní ìtumọ̀ lórísìírísìí lọ́pọ̀lọpọ̀ gidi gan-an ni. Mo máa ń fẹ́ràn láti rántí àlá mi o.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyára oko? Bẹ́ẹ̀ ni, mo máa ń tẹ́lẹ̀ òfin ìyára oko. Bẹ́ẹ̀ ni, nítorí wípé kí òpópónà náà lè ṣe déédé láti gbà, kí òpópónà náà lè yára fún mi láti gbà. Mo máa ń tẹ́lẹ̀ òfin ìyára oko. Bẹ́ẹ̀ ni, kí òpópónà náà lè ṣe kínní, kí ó lè ṣe déédé láti gbà. Mo máa ń fẹ́ràn láti dúró òpópónà lára oko. Mo máa ń tẹ́ràn láti ya ọfin.

Báwo ni o ṣe máa ń kojú ìdáná oko? Mo máa ń mú igi kékeré kan dání tàbí igi tó gùn. Tí mo bá ti mú igi yìí dání, màá sì fi máa la ọ̀nà sí oko kí ó má ba à dè mí lọ́nà ibi tí mo bá ń lọ. Láti yára ká ká láti lọ ibi tí mo bá ń lọ, màá mú igi yìí, ma máa fi ya ọ̀nà lọ́tun, lóṣì kí mo lè tètè dé ibi tí mo bá ń lọ.

Ṣé o máa ń rí ìrọ̀rùn nígbà tí o bá ń sùn? Sé o máà ń họrùn nígbà tí o bá ń sùn? Mi ò kí ń rọrùn nígbà tí mo bá ń sùn. Ǹkan tí mo ṣà káwé ni wípé, tí mo ṣà kíyèsí ni wípé àwọn tí wón bá sanra, àwọn ni wón máa ń họrùn tí wón bá ń sùn. Ṣùgbọ́n èmi, mi ò kí ń họrùn tí mo bá ń sùn. Àwọn tí wón bá tún máa ń ṣi ẹnu wọn sílẹ̀ nígbà tí wón bá ń sùn.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fọnu rẹ gbóná? Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fọnu rẹ gbóná? Mo máa ń jẹ ifọnu mi láàárọ̀ tí mo bá kọ́kọ́ jí. Léyìn ìgbà tí mo bá kókó fo enú laaro tí mo bá jí, máa sì gbé ounje mi máa je. Lẹ́yìn ìgbà tí mo bá ti wá jẹun náà tán, tí ó bá wá di alẹ́ kí n tó lọ sí ibùsùn mi, màá rí dájú wípé mo fọnu.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn. Ni ọjọ́ ìsinmi ni a máa ń lọ sí ilé ìjọsìn. Àwọn ohun tí a máa ń ṣe ní ilé ìjọsìn ni wípé a máa ń kọrin, a máa ń fi dúpe lọ́wọ́ Ọlọ́run tó dá wa sí di àkókò iná. Lẹ́yìn ìgbà náà, a ó gbàdúrà sí Ọlọ́run wa ohun ta fẹ́ a ó bèrè. Tí a bá ti ṣe ìtàn bẹ́ẹ̀ ni, a ó sì jókòó tí a gbọ́ ìwàásù láti ẹni wo ní ìwàásù náà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Àti ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé kò lè rára, kódà ìgbà mìíràn ènìyàn lè kọ ó sílẹ̀ bí ènìyàn ṣe fẹ́ lo àkókò rẹ̀. Nígbà tí o bá ti kọ iye àkókò tí ó wù ọ́ láti fi ṣe iṣẹ́, wà sí kọ iye àkókò to tun wù ọ́ láti fi ṣe ìgbésí ayé rẹ náà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ni ìgbà náà tí mo bá ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè yìí, ibẹ̀ ni màá ti pàdé oríṣiríṣi ènìyàn ní abala oríṣiríṣi àyíká agbègbè mi, bẹ́ẹ̀ ni màá pàdé àwọn ènìyàn ní oríṣiríṣi.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Ìyìn ṣe kókó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni, nígbà tí o bá jẹ́ olùkọ́, tí àwọn akẹ́kọ̀ọ́ rẹ tí wọ́n bá ṣe ohun tó dára, ó tọ́ sí ẹ, ó sì péra, ó sì dára púpọ̀ láti ṣe kíni láti kí wọn wípé "ẹkù iṣẹ́ takuntakun, ẹ continue láti máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ kẹ́rẹ̀ gba ìyìn."

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà kò le rárá. Ni igba ti a ba ti ni owo ni owo o hun ti a o se ni wipe a o se eto bi a sese idunaradura na. Tí a bá ṣe ètò ìdúnàrádúrà nà pẹ̀lú, a ó sì mọ bí a ó ṣe ná owó náà, a ó sì tẹ̀síwájú.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù lọ? Ẹ̀fọ́ green ni èmi fẹ́ràn jù lọ, nítorí wípé ó máa ń da ṣakasaka lẹ́nu, ó yàtọ̀ sí ẹ̀fọ́ olómi, tí mo bá sè é, ó máa ń dúró dáadaa, mo sì fẹ́ràn bí ó ṣe máa ń rí lẹ́nu dáadaa. Bẹ́ẹ̀ni mo ṣe like ẹ̀fọ́ green, ṣùgbọ́n ẹ̀fọ́ ṣọkọ mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ bí ẹ̀fọ́ green.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkórere lórí ìtànná etí? Bẹ́ẹ̀ni, mo máa fẹ́ dáàbò bo ayé ìkókó rẹ lórí ìtànná etí. Mo máa mú aṣọ, màá fi bò ó lára. Tí mo bá ti fi bò ó lára tán, màá sì rì wí dájú wípé mo gbé sí ibi tí ìtànná etí ò tí ì ní.

Ṣé o ní oko? Rárá o. Mi ò ní oko. Ṣùgbọ́n oko sún mọ àyíká mi níbi tí mò ń gbé dáadáa. Oko wà ní iwájú, ó wà lẹ́yìn, ó sì wà ní ọ̀tún àti òsì mi. Mi ò ní oko temi ṣùgbọ́n mo máa ń rí oko dáradára lójoojúmọ́, àti oko líńlá àti oko kékeré àti oko àgbẹ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Àti fọ aṣọ kò ṣe ohun tí ó lè rárá. O lè fọ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tàbí kò fọ lẹ́yìn ọ̀sẹ̀. Ọ̀pọ̀ ìgbà tí ó rọrùn jù láti fọ aṣọ ni ọjọ́ Sátidé tí kò sì iṣẹ tàbí ní ọjọ́ ìsinmi lẹ́yìn tí o bá dé láti ilé ìsinmi. Àwọn ìgbà yìí ni ó rọrùn fún ọ láti fọ aṣọ rẹ.

Ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ni, nígbà tí a bá bímọ ní ilẹ̀ Yorùbá, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa ń lu etí ọmọ náà kí ó le rọrùn fún ọmọ náà láti ṣe. I, torí pé tí ọmọ náà bá ti ń dàgbà, tí ó bá ti mọ ìrora tí wọ́n bá lu etí fún ọmọ náà, ó ṣe é ṣe kí ọmọ náà máa sunkún tàbí kí ó máa ṣe ìgbórora. Bẹ́ẹ̀ ni, ó dára láti lu etí fún ọmọ nígbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bíi. Ìgbà tí wọ́n bí mi ni wọ́n lu etí mi.

Kí ni o máa ń ṣe láti tayọ sí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Kíni mo máa ń ṣe láti tayọ sí àwọn alábáàṣìṣẹ́ pọ̀ mi. Mo máa ń ṣiṣẹ́ mi kárakára, mi ò sì kí n fẹ́ kí ohun kó hun, kí ó ro mí lójú láti ṣe iṣẹ́ mi. Mo máa ń ní ìgbà àti àkókò tí mo máa fẹ́ ṣiṣẹ́ mi, mà sì ríi wí pé mo ṣe dáradára láti tayọ. Ìgbà náà ni mo ti ríi wí pé mo tayọ láàrín àwọn ẹgbẹ́ mi.

Ṣé mo fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọrin gidi gan ni. Kódà láti ìgbà èwe mi ni mo ti máa ń kọrin. Mo máa ń kọrin ní ilé ìjọsìn. Nígbà náà, a ní ẹgbẹ́ ọmọ akọrin kékeré, gbogbo wa la fẹ́ràn láti máa kọrin. Títí di ìsinyìí, a sì fẹ́ràn láti máa kọrin gidi gan ni. Mo ti máa ń kọrin láti ìgbà èwe.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Nígbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mi ò tilẹ̀ gun ọkọ̀ akẹ́rù rí, nítorí wípé o léwu gidigidi gan ni, kò sí ibi tí ènìyàn le è dúró sí láti fàárátì. Ẹrù nìkan ni wón máa ń fi ọkọ̀ kó ẹrù kúrò. Síbẹ̀síbẹ̀, àwọn ènìyàn mìíràn fẹ́ràn láti máa gun.

Báwo ni o ṣe máa ń fi kókóró rẹ sí? Báwo ni o ṣe máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tí màá ti rí. Tí mi ò bá fi sí ibi tí màá ti rí, báwo ni mo ṣe fẹ́ rí tí mo bá jáde? Tí mo bá dé tí mo bá fẹ́ ṣí ilẹ̀kùn mi, mo máa ń mú kọ́kọ́rọ́ mi pamọ́ sí ibi tí màá ti rí láti tètè wọlé.

Ṣé o fẹ́ràn orin àtẹgùn? Ṣé o fẹ́ràn orin àtẹgùn? Bẹ́ẹ̀ni mọ fẹ́ràn orin àtẹgùn. Nítorí wípé rìn àtẹgùn ò lé ṣe ènìyàn léṣe. Orin àtẹgùn ó máa ń fẹ oríṣiríṣi nǹkan kò lù rà wọn. Kò sí ẹni tó lè sọ pé òun fẹ́ràn orín àtẹgùn.

Ṣé owó tí ń tó gba dára tó, ṣe owó tí ò ń gba dára tó? Mi ò lè sọ, àtàwé owó tí mò ń gba pé ó dára tó, torí ní ìlú tí mo wà, ìgbà gbogbo ni ohun tí wọ́n ń tà wọ́n sì. Bẹ́ẹ̀ ni, mò ń mọ bí mo ṣe ń lo owó mi nígbà gbogbo. Ṣùgbọ́n owó tí mò ń gba kò dára tó, kò dára rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lowo àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni tí mo bá lọ síbi kan tí mo bá mọ ọ̀nà mọ́, màá bèerè lọ́wọ́ èèyàn pé ẹ̀jọ́ òna bó ni mo lè yà sí o. Wọ́n á wá júwe, wọ́n á ṣàpèjúwe fún mi. Nígbà tí wọ́n bá ṣàpèjúwe fún mi, àpèjúwe tó bá wá ṣe fún mi ẹ̀gàn gan-an, òun ni màá máa tẹ̀lé títí tí màá fi dé ibi tí mò ń lọ.

Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi tí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́, màá rí wípé mo kí wọn láàárọ̀, tí mo bá ti kí wọn tán, a máa sọ̀rọ̀ ohun tí ó bá ṣẹlẹ̀, tí a bá ti sọ ohun tó bá ṣẹlẹ̀ tán, a ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ tí a bá fẹ́ ṣe. Nígbà tí a bá parí iṣẹ́, èyí tí ó bá ṣe need ìrànlọ́wọ́ láàárín wọn, a ó bá ṣiṣẹ́

Rárá mi ò kì se yoga nítorí wipé mi o kàn se eré ìdánilarayá kankan rárá. Mi ò kín ṣe eré ìdánilárayá kankan rárá rárá nítorí wípé mi ò nílò rẹ̀. Ṣùgbọ́n àwọn tí ó nílò láti ṣe eré ìdánilárayá, wọ́n a máa ṣe yoga, wọ́n a sì máa ṣe loríṣiríṣi.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ. Oúnjẹ tí mo sì ní àìsàn ìkórìíra sí ni à ń pè ní àmàlà. Látì kékeré mi ò fẹ́ràn láti máa jẹ. Amala rara. Rárá, mi ò kí ń jẹ àmàlà etù, gàbi àmàlà tó bá jẹ́ dúdú, mi ò kí ń jẹ ẹ́, mi ò fẹ́ràn rẹ̀. Mo ní ìkórìíra.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti de oúnjẹ, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo lè sè, bíi ìrẹsì, ẹwà, iṣu, garri, ẹ̀bà, iyán, àmàlà, semo oríṣiríṣi oúnjẹ ni ó wà bíi ẹ̀fọ́, ọ̀gbọ̀lọ̀, ewédú, ilá, gbogbo rẹ̀ ni ó ṣeé ṣe láti sè, mo sì mọ bí wọ́n ti ń sè é dáradára.

Báwo ni mo ṣe máa ń kojú àkókò ìparí iṣẹ́? Inú mi máa ń dùn gidigidi nítorí wípé ó ti tó àkókò fún mi láti lọ sinmi láti ibi iṣẹ́ tí mo ti ń ṣe ní àti àárọ̀. Inú mi máa ń dùn gidigidi. Mo máa ń kojú rẹ̀. Mo sì máa ń palẹ̀ ẹrù mi mọ́. Ìgbà kí ìgbà tí ṣẹ́jú kí í ṣẹ́jú ni mo máa palẹ̀ ẹrù mi mọ́ láti lọ fún ìgbà.

Àwọn ohun tí mo máa ń ṣe kí n tó lọ sí ibùsùn mi ni wípé, màá yẹ gbogbo ibi tí mo ti ń ṣiṣẹ́ wò, màá woye ǹkan tí mo bá ti ṣe lójú mọ́. Lẹ́yìn náà tí mo bá ti ṣe bẹ́ẹ̀, màá bọ́ sí ìbùwe mi, màá wẹ̀, màá tọ́jú ara mi, màá rí pé mo mọ́ tónítóní. Lẹ́yìn náà ni màá wá lọ jẹun. Tí mo bá wá jẹun tán, màá ṣe àdúrà mi, màá sì lọ sí ibùsùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn ni ọdún 2025, December, ìyẹn ni oṣù Kejìlá. Ìgbà náà ni mo ṣe final semester exam mi tí mo sì ṣe àfihàn bí mo ṣe ka ìwé àti ohun tí mo mọ̀ nípa ohun tí àwọn akẹ́kọ̀ọ́ mi ti kọ́ mi.

Ṣé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn yìí? Ìgbà mìíràn kò kí ń rọrùn láti darí àwọn ènìyàn, ṣùgbọ́n ohun tí o bá ní lọ́kàn ni ó ṣe, ó sì sọ fún wọn ohun tí ó yẹ kí wọ́n ṣe pẹ̀lú ìfẹ́ àti àṣọwọ́ ṣowọ́pọ̀. Òhun ní o máa ń mú kí ènìyàn lè dárí àwọn ènìyàn, o ò lè dárí wọn pẹ̀lú agídí.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Olórí iṣẹ́ mi jẹ́ ẹni tí ó ní ìwà rere tí ó sì máa ń kó ènìyàn mọ́ra. Ìbáṣepọ̀ wa o gun regé gidi gan ni, kò kí ń kanra. Ó sì nífẹ̀ẹ́, ó ní ìwà, ó tún máa ń tani lọ́rẹ̀ẹ́. Ìbáṣepọ̀ wa o múná dóko o sì múra gére.

Ṣé mo máa ń na ara mi? Mi ò kí ń na ara mi. Kò dára láti máa na ara. Ní fàá kò ṣe é ṣe láti na ara rẹ. Ṣé o máa ń na ara rẹ? Ṣé ní bí eré ìdánilárayá àbí fífi ìyà jẹ ara ẹni. Èyí kò ṣe é ṣe rárá fún ẹnikẹ́ni láti na ara rẹ. Ṣé ó ṣe é ṣe ṣa?

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Àwọn ẹ̀rọ tí ó máa ń fún mi ní ìlera ní ara mi, tí ó sì jẹ́ kí ara mi kóji pípé, tí ó jẹ́ kí àlàáfíà ko dé bá ara mi. Mo máa ń fẹ́ràn láti mú àwọn ẹ̀rọ wọ̀nyí. Àwọn ẹ̀rọ ìlera tí ó jẹ́ kí ara mi jí pípé, tí ó jẹ́ kí nṣe iṣẹ́ mi dáradára. Mo fẹ́ràn láti máa mú àwọn ẹ̀rọ wọ̀nyí.

Èmi kò tíì gun ọkọ̀ ojú omi rí, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí rárá. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó wù mí tí mo ní lòkan láti gùn. Láìpẹ́ láì jìnnà, mò ń ṣe alábàpalé tí màá ṣe lọ ṣe ilé iwe ẹ̀kọ́ gíga mi ní ìlú òyìnbó. Ní ibẹ̀ ni màá wá gun ọkọ̀ ojú omi lọ sí ibẹ̀ láti lọ kàwé gíga láti lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́

Bi mo ṣe máa ń pín owó ná pẹ̀lu àwọn ọ̀rẹ́ ẹ̀ mi ni wípé, tí owó bá wà lọ́wọ̀ mi tí kò sí owó ní ọwọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ mi màá fún ìkan lára wọn ní owó máa sì sọ fún un wípé kó pín in àwọn ọ̀rẹ́ méjì ni ọ̀rẹ́ ẹ̀ mi, màá sì sọ fún un wípé kó pín in láàárín àwa mẹ́tẹ̀ẹ̀ta a ó sì fi ra ǹkan bí a bá fẹ́. Báyìí ni a ṣe máa ń pín owó láàárín ara wa tí inu wa sì máa ń dùn sí ara wa.

Mi ò tilẹ̀ kẹ́yìn lọ sí ìrìnàjò fún ibi iṣẹ́ rí, ṣùgbọ́n ìgbà tí mo rò pé ó kẹ́yìn tí mo lọ sí ìrìnàjò sí ibi iṣẹ́ òun ni bí ọdún mẹ́rin sẹ́yìn. Ọdún mẹ́rin sẹ́yìn yìí, ẹni tí ó ń darí wa, ó sọ fún wa pé ká lọ sí ìpínlẹ̀ mìíràn kí a lọ kọ́ nípa iṣẹ́ tí à ń ṣe. A sì lọ. Ní ọdún mẹ́rin sẹ́yìn ni mo lọ ìrìnàjò fún iṣẹ́.

Ẹ̀ omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ gan o, torí mo fẹ́ràn láti mu omi púpọ̀. Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ gan, á tó ìwọ̀n lítà mẹ́wàá tí mo máa ń mu lójoojúmọ́. Mọ fẹ́ràn láti mu omi gidi gan ni. Mọ máa ń mu omi gan. Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó sì pọ̀. Ó pọ̀ gidi gan ni, mo fẹ́ràn láti mu omi gan.

Ìgbà mélòó ni mo máa ń ní máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Gbogbo ìgbà ni mo máa ń sábà fọ ọwọ́ mi lójoojúmọ́. Mo máa ń fẹ́ràn láti fọ ọwọ́ mi ní ìgbà gbogbo tàbí ìgbà tí mo wá sọ fún un wípé ìgbà tí mo bá ń dáná, ìgbà tí mo bá ń fọṣọ, kódà ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan kan tán.

Aà rára o. Hn, mi ò lè ṣe kí n má ló. Gbogbo ìgbà ni mo máa ń lò gan. Tí mo bá jí, tí mo bá fẹ́ sùn, kó dà tí mo bá ń ṣe nǹkan tán, màá lò. Mi ò lè ṣe kí n má ló ẹ̀rọ̀ bí àṣà mi. Ẹ̀rọ̀ ayárabíàṣá mi gbogbo ìgbà ni mo máa ń lò. Mi kì í fi ṣeré rárá.

Rárá o, mi ò kí ń mu àwọn ohun mímu bí i ròtìnì. Àwọn ohun bí i pùròtínì yìí wọ́n ò kí ń ṣe ara ní àǹfààní. Tó, mi ò kí ń mu àwọn ohun mímu bí i pùròtínì yìí o. Mi ò fẹ́ràn láti máa mu àwọn ohun mímu bí i pùròtínì. Kódà lọ́pọ̀ ìgbà tí wọ́n bá fi lọ̀ mí, màá sọ wípé mi ò fẹ́, torí ó jẹ́ ohun tí mi ò kí ń ṣe ní gbogbo ìgbà.

Ṣé mo máa ń sáré? Èmi kò fẹ́ràn láti sáré o. Kódà mi ò kí ń sáré rárá. Nítorí pé ìgbà mìíràn tí mo bá sáré, àyà yóò máa dùn mí. Tí àyà kò bá dùn mí, ikùn mi yóò máa dùn mí. Nítorí náà, èmi kò kín fẹ́ sáré rárá. Mi ò fẹ́ràn láti máa sáré. Mi ò kín sáré.

Mi ò kì ń lọ sí ilé oúnjẹ ṣùgbọ́n ní ìsinyì wọ́n ti gbé oun kan jáde láti wípé ní ibikíbi tí ó bá wà, ìwọ lè te átẹ́jíṣẹ́ sí àwọn tí ń ta oúnjẹ láti gbé oúnjẹ wá fún ọ. Èyí ni mo ma ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ma sọ oun tí mo fẹ́, má sì tẹ́jíṣẹ́ sí àwọn tí ó ń ta oúnjẹ, wọ́n á sì gbé wá fún.

Mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtẹ́wọ́dọ́wọ́ o. Ìgbàgbọ́ kan ṣoṣo tí mo ní ni ìgbàgbọ́ Jésù Kristi, Olúwa wa tí ó kú fún ẹ̀ṣẹ̀ gbogbo aráyé. Mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́ tàbí àwọn oníṣẹ̀dáyé. Ìkan eyọ̀kan tí mo gbàgbọ́ náà ni pé Jésù kú fún.

Ojú mi kò dára o, kó dà, ìgbà gbogbo ni mo máa ń lo jíígí. Tí mi ò bá lo jíígí yìí, kò kí ń rọrùn fún mi láti rí ohun tí ó bá jìnnà tàbí ohun tí ó bá sún mọ́ mi nígbà mìíràn. Orúkọ àìsàn ojú tí mo ní ni à ń pè ní myopia. Myopia yìí kò kí ń jẹ́ kí n rí ohun tí ó bá jìnnà sí mi tàbí ohun tí ó bá sún mọ́ mi nígbà mìíràn.

Òru, èmi kò fẹ́ràn nǹkan kan ní òru. Mo máa fẹ́ràn láti sùn ní òru kí ń sùn dáadáa, kí ara mi lè nà án fún iṣẹ́ ọjọ́ kejì. Mi ò fẹ́ràn wá ní òru. Mi ò fẹ́ràn iṣẹ́ òru rárará. Ìgbà mìíràn tí mo bá ṣiṣẹ́ ní òru, níṣẹ́ ni orí máa máa fọ́ mi. So mi ò fẹ́ràn.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo fẹ́ràn iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ torí wípé ẹni tí ó bá ṣiṣẹ́, òun ni ó máa rówó ṣe ohun tí ó bá fẹ́. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ gan an ni. Mo máa ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà, bí ò ní yìí, iṣẹ́ ni mo ṣe láti àárọ̀ dé alẹ́

Bẹ́ẹ̀ni, ní, ní tòótọ́, ní wákàtí tí mo wá yìí gan, iṣẹ́ ọ̀fẹ́ ni mò ń ṣe. Iṣẹ́ ọ̀fẹ́ tí mò ń ṣe yìí, òun ni wọ́n ń pè ní iṣẹ́ akẹ́kọ̀ọ́ tó wà ní ojú ọ̀nà bí wọ́n ṣe ń kọ́, bí mo ṣe máa máa kẹ́kọ̀ọ́. Mà á ṣe iṣẹ́ ọ̀fẹ́ yìí fún ọ̀sẹ̀ mẹ́fa gbá ko. Ọ̀sẹ̀ mẹ́fa gbá ko ni mà á fi parí iṣẹ́ yìí. Ẹlẹ́ẹ̀kejì mi rè é, so mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáradára.

Ètò ìdárayá mi kò dá rárá bẹ́ẹ̀ ni kò mú iná dó ko. Kódà kò sí ohun tí mo lè sọ nípa ètò ìdárayá mi. Iṣẹ́ nìkan ni mo máa ń sábà ṣe. Nígbà mìíràn tí mi ò bá ṣiṣẹ́, màá ma ka ìwé mi tàbí kí n lọ sí ilé ẹ̀kọ́ mi láti lè kẹ́kọ̀ọ́ gboyè jáde.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn. Mi ò fẹ́ràn ǹkan ọ̀sìn. Ǹkan ṣin eyokan tí mo fẹ́ràn ni ẹ adìẹ. Mo fẹ́ràn ǹkan ọ̀sìn adìẹ ṣùgbọ́n a ti máa tọ́jú wọn gangan níṣe ibẹ̀ torí a ti máa tọ́jú wọn kò kí ń ṣe iṣẹ́ kékeré rárá. Mi ò fẹ́ràn ǹkan ọ̀sìn bíi ajá tàbí olóńgbò. Mo sì lè tọ́jú ǹkan ọ̀sìn bíi adìẹ.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn jùlọ ni owó. Torí pé nígbà mìíràn mi ò ní mọ ohun tí ènìyàn fẹ́, a fi kí n fun lówó. Tí n bá fún ènìyàn yìí lówó, á wá wò ó nínú okan ẹ̀. A wá lọ ra nǹkan tó bá fẹ́ fúnra rẹ̀. Mi ò kí ń fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Ẹ̀bùn kan ṣoṣo tí mo máa ń fún àwọn ènìyàn náà ni owó. Owó ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn.

Nígbà wo ni mo kẹ́yìn lọ wo ẹyìn? Ó ti pẹ́ tí mo ti lọ wo ẹyìn kẹ́yìn o. Kódà mi ò lè rántí ìgbà tó jẹ́ bóyá ọdún kan, bóyá méjì, bóyá mẹ́ta, bóyá mẹ́rin. Nítorí pé ó ti pẹ́ gan-an tí mo ti kẹ́yìn lọ wo ẹyìn. Mi ò lè ránti ìgbà pàtó tí mo ti lọ wo ẹyìn.

Ah. Àti jẹ oúnjẹ tí ó néro fún ìlera ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni ó ṣe kókó. Ṣùgbọ́n mi ò kín lè fi owó mi rà torí wípé mi ò ní owó tó tó owó láti ra àwọn oúnjẹ yìí. Láì parọ́, mi ò ní owó tó tó láti ra oúnjẹ tó tú èfò fún ìlera, ṣùgbọ́n mo máa ń sa ipá.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, bó tilẹ̀ jẹ́ wípé mi ò tí ì ní àwọn òṣìṣẹ́ kọọkan fún ara mi, ṣùgbọ́n ní ìgbà tí mo bá ní àwọn òṣìṣẹ́, à ti darí wọn ni wípé, màá ma bèrè èròngbà ìkọ̀kan nínú wọn níbí a ṣe lè ṣiṣẹ́. Mi ò ní jẹ́ wípé, mi ò ní jẹ́ kó jẹ́ wípé èmi nìkan ni mò ń dá pa àṣẹ fún wọn. A jọ máa ma ṣiṣẹ́ lọ́kàn.

Mo fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ gidi gan ni. Kódà inú mi máa ń dùn, ara mi máa ń yá jágá tí mo bá ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mo lè ran ènìyàn lọ́wọ́ pẹ̀lú oúnjẹ tí ó bá fẹ́ jẹ tàbí omi tàbí owó. Ẹ̀lò mìíràn, ọ̀rọ̀ tútù tí a bá sọ sí ní inú òun ló máa ń jẹ́ kí inú rẹ dùn. Mo lè sọ ọ̀rọ̀ tútù tàbí kí n gbà wọn mọ̀ràn.

Mi ò ní káàdì iṣẹ́ nítorí wípé ọmọ ilé ìwé ni mí. Káàdì tí mo ní ko ju káàdì ilé ìwé mi lọ àti káàdì ìdánimọ̀ fún orílẹ̀-èdè mi. Lẹ́yìn yẹn, mi ò ní káàdì iṣẹ́ nítorí wípé mo ṣi lọ sí ilé ẹ̀kọ́ gíga lọ́wọ́. Ní ìgbà tí mo bá parí ilé ẹ̀kọ́ gíga náà ni màá ní káàdì iṣẹ́.

Kan ìgbà mìíràn, mo máa ń sábà gbàdúrà nípa nǹkan tí mo bá ń dúró dè. Tí mi ò bá dẹ gbàdúrà tí mo bá ti gbàdúrà tán, màá wá máa yẹ̀wò lórí ẹ̀rọ ayélujára bí nǹkan náà ṣe rí. Tí mo bá ti wò ó wo, màá dúró, màá tutù n wò, màá dé máa fi ọkàn mi sí ibi tó bá wà títí di ìgbà tí màá fi rí ǹkan náà.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Mo ti sọ sáájú wípé nọ́mbà orílẹ̀ yìí ni ohun àfi àmì ìdámíran láti fi jẹ́ kó mọ̀ wípé ọmọ orílẹ̀-èdè kan ni ọ́. Ẹni tí kò bá ní nọ́mbà orílẹ̀ yìí kò lè ṣe nǹkan kan kódà kò lè ṣe àwọn nǹkan kan nílé ìfowópamọ́.

Rárá mi ò kín gbọ́ podcast. Kò sí ààyè fún mi láti máa gbọ́ ní torí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe. Mi ò kín fi bẹ́ẹ̀ gbọ. Kódà mo lè sọ ọ́ gan-an ní tààrà wípé mi ò gbọ́ podcast rí. Rárá mi ò lè rántí ìgbà tí mo gbọ́ tàbí ìgbà tó wù mí láti gbọ́ podcast. Mi ò kín gbọ́ podcast.

Ṣe mo máa n ka àwọn àdéhùn dáadáa? Bẹẹni, mo fẹ́ràn láti máa ka àwọn àdéhùn yìí. Tí a bá n ka àwọn àdéhùn yìí, a máa fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye. Mo fẹ́ràn láti máa ka àdéhùn ní gbogbo ìgbà. Kò sí ìgbà kan tí mi ò kí ń ka àdéhùn. Mo fẹ́ràn láti máa kà á. Bẹ́ẹ̀ni mo máa ń ka lọ́pọ̀lọpọ̀ ìgbà gan-an ni.

Ṣe mo mọ bi a ti ń gun kẹ̀kẹ́? Rara o, mi ò mọ bi a ti ń gun kẹ̀kẹ́. Botilẹjẹ wípé o máa ń wúmi láti gùn, ṣugbọn mi ò mọ gùn. O ti ní àwọn ìgbà tí mo ti fẹ́ gùn, tí mo dẹ ti bẹ̀rẹ̀ wípé káwọn èyàn kọ́ mi, ṣugbọn mi ò mọ gùn. Mo máa ń ṣubú lórí kẹ̀kẹ́ ni gidigán, òun ló fàá tí mi ò kí ń fi gùn kẹ̀kẹ́ mọ́

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kù. Ìgbà mìíràn tí mo bá dáná, mi ò kí ń lè jẹ oúnjẹ náà lẹ́sẹ̀kẹsẹ̀. Màá fẹ́ràn láti jẹ díẹ̀, ṣùgbọ́n tó bá tó ìsẹ́jú tàbí wákàtí díẹ̀, ebi á sì tú bẹ̀rẹ̀ sí ní máa pa mí. Ìgbà náà ni màá ṣẹ̀ṣẹ̀ wá gbé oúnjẹ tí mo pa tí tẹ́lẹ̀ tí má wa bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ́ nítorí.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti parí gbogbo àwọn iṣẹ́ tí mi ò ṣe, láti fọ aṣọ mi, tún inú yàrá mi ṣe, gbọn gbogbo, gbogbo corner tí ó wà nínú yàrá mi, láti make sure ó wipé, láti rí pé, láti rí dájú wípé ó mọ tonitoni. Àwọn ohun tí mo máa ń ṣe, tí mi ò lè ṣe láàárín ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀

Iye ìgbà tí mo bá fọ ẹyin lójojúmọ́, ó máa níwọ̀n àbí ó máa dípò sí iye ìgbà tí mo bá jẹ ẹyin lójojúmọ́. Kódà mi ò kí ń jẹ ẹyin ju ẹ̀ẹ̀kan lójúmọ́ lọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀ẹ̀kan lójúmọ́ péré ni mo máa ń fọ ẹyin lójojúmọ́. Mi ò kí ń fọ ju báyìí lọ.

Rárá, mi ò tí ì rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Kódà ó jẹ́ ohun tí ó ń dùn mí lọ́kàn tí ó really wù mí láti lọ sí ìlú mìíràn ṣùgbọ́n mi ò tí ì ní àǹfààní láti lọ. Ó wù mí, mo dẹ̀ ní ìpinnu wípé láìpẹ́ láì jìnnà, màá lọ sí ìlú mìíràn. Báwo ni màá ṣe lọ? Bẹ́ẹ̀ ni ó kàn.

Mi ò tí ì rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí, kó dà ìlú òyìnbó ni ìlú tí ó wù mí lọ́kàn láti lọ ju. Ìlú òyìnbó ni ìlú tí ó wù mí lọ́kàn láti lọ ju. Mo fẹ́ràn kí n lọ síbẹ̀, kí n lọ wo gbogbo ohun mèremère tí àwọn èèyàn ti wá sí ìlú mi láti ròyìn fún wa wípé ó wà níbẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Kò sí àdéhùn tí mo ṣe fún ènìyàn, mo máa ń fi sí ọkàn mi. Níwọ̀n ìgbà tí mo bá dè ti fi àdéhùn yìí ọ́kàn mi, kò sí bí mi o ṣe nírántí. Mi ò nílò, mi ò sì fẹ́ràn láti máa ṣe àdéhùn àhọn lá san. Màá rí wí pé máa dẹ̀ rí dájú wí pé mo ṣe àdéhùn, mo dẹ̀ ti mú àdéhùn mi ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún nítorí wípé owó àfikún jẹ́ ǹkan tí ó máa ń mú inú wọn dùn, tí ó máa ń mú ori wọn yá. Yorùbá bọ̀ wọ́n sọ wípé, "inú dídùn ló máa ń mú ori yá." Tí inú wọn bá dè tì dùn láti ṣiṣẹ́ tí ó fún wọn ní owó àfikún, wọn a lè ṣe iṣẹ́ náà dáradára.

Láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ kò ń ṣe nǹkan tó le rárá. Tí èèyàn bá fẹ́ bá oníbàárà sọ̀rọ̀, a kí wọn dáadáa. Tó bá dé kí wọn dáadáa tán, a tún bèèrè pé kí lọ fẹ́, kí ni wọ́n nílò. A ṣe ìkẹ́ wọn, a fi ohun tí wọ́n bá jẹ́ gangan, tí wọ́n fẹ́ gangan, a fi hàn wọ́n. A dẹ́ dupe lowo wọn pé "ẹ ṣé o, èyin oníbàárà mi, tẹ bá mi rajà.

Ìgbà gbogbo ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀. Láti ọjọ́ kíni títí dé ọjọ́ karùn-ún, màá lọ sí ilé ìwé mi. Ọjọ́ kẹfà, màá lọ sí ibi tí a ti ń ṣètò fún ohun tí a ṣe ní ọjọ́ kẹjọ ní ilé ìjọsìn. Bẹ́ẹ̀ ni, ìgbà gbogbo ni mo máa ń ní nǹkan ṣe ni mo máa ń ní ìpàdé. A tó bí ìgbà mẹ́wàá sí ìgbà méjìlá tàbí ìgbà ogún gan.

Níbo ni o máa ń ra nǹkan? Ọjà ni mo máa ń lọ láti ra nǹkan. Máa ti ṣàkàwé tàbí kí n tí kọ gbogbo ohun tí mo bá nílò ní ọjà, máa ṣàkàwé ẹ̀ sílẹ̀ tàbí sínú ìwé kékeré kan. Màá dẹ̀ mú lọ sọjà, ibẹ̀ ni mo ti máa ra gbogbo nǹkan tí mo bá fẹ́. Tí mi ò bá dẹ̀ fẹ́, mo gbúdọ̀ lọ sí ọjà lẹ́ẹ̀kan lọ́sẹ̀.

Ṣé mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni, ó dára láti máa ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Nígbà tí o bá ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ yìí ni á jẹ́ kó mọ owó àwọn ènìyàn tàbí owó ọkan tí ò ń bá ṣiṣẹ́. Nígbà tí o bá ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀, a jẹ́ kí iṣẹ́ kó lọ dédé wá mọ iru àwọn tó ń bá ṣiṣẹ́.

Ìgbà méjì ni mo máa ń fọ ẹnu mi lójoojúmọ́. Mo máa ń fọ ẹnu mi tí mo bá ti kọ́kọ́ jí ní àárọ̀, màá sì tún fọ tí mo bá fẹ́ sùn lálẹ́. Màá fọ ó kí ẹnu mi lè mọ́, kí ó má ba à máa rùn sí àwọn ènìyàn. Tí mo bá jí láàárọ̀, màá kọ́kọ́ fi omi bo ẹnu mi, tí mo bá fi omi bọ ọ́ tán, bẹ́ẹ̀ ni màá fọ ó.

Mi ò tí wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ o, nítorí wípé ọmọ ilé ẹ̀kọ́ sì ni mí, mo sì ń ka ìwé mi. Láìpẹ́ láì jìnnà nínú oṣù kẹwàá nínú ọdún tí a wà yìí, màá sì wọ aṣọ àkayòrí ní ibi ẹ̀kọ́ mi. Nígbà náà ni wón ó pe gbogbo àwọn ọ̀rẹ́ àti alùfọjúsùnà mi láti wá bá mi ṣàjọyọ̀.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Rárá o, mi ò kí ń kọ ìwé pẹ̀lú ọwọ́ nítorí wipé tí mo bá kọ ìwé pẹ̀lú ọwọ́ mi, bẹ́ẹ̀ni mo máa ń kọ́. Mo máa n fẹ́ràn láti kọ ìwé pẹ̀lú ọwọ́ mi kí ó lè yé mi yékéyéké, màá sì mú ohun tí à ń pè ní ohun àkọ máa fi kọ́lẹ̀.

Ohun tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, òun ni orin. Mo fẹ́ràn orin, tí mi ò bá gbọ́ orin, màá ma wo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ẹ̀rọ àgbéká mi ní ojú gbogbo ayé, bẹ́ẹ̀ ni màá ma gbọ́ orin. Mo sì le máa ṣe eré, eré tí wọ́n máa ń ṣe sórí fóònù.

Ṣé o máa ń na ìrìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo fẹ́ràn láti máa rìn ní àlàáfíà gidigidi, nítorí wípé agbègbè tí ènìyàn bá wà ó da kí ó ní àlàáfíà pẹ̀lú àwọn alábàágbé rẹ̀. Mo fẹ́ràn àlàáfíà gidi gan an. Mi ò sì fẹ́ kí ènìyàn kí ó máa jà.

Àkókò wo ni ọjọ́ òní fẹ́ràn jù? Àkókò wo ni ọjọ́ ni tí mo fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù ní ọjọ́ òní, òun ni ọwọ́ ọ̀sán. Nítorí wípé mo ráyè láti ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe, láti lọ síbi tí mo fẹ́ lọ. Ṣùgbọ́n nígbà tí mo padà dé, mo bẹ̀rẹ̀ sí ní gbaradì fún iṣẹ́ ọ̀la.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa fi aṣọ ìbora bo ara mi ní ìgbà tí mo bá fẹ́ sùn. Kódà, nígbà mìíràn tí mi ò bá ti fi aṣọ kan ara mi, orun kò ní wà. Mi ò ní gbádùn òrun tí mo bá ń sùn. Mo fẹ́ràn láti fi aṣọ bo ara mi dáadáa àti wípé láti má jẹ́ kí ǹkan kan kí ó jẹ mí.

Ní ìgbà wo ni ọjà tuntun yóò jáde? Èmi kò mọ ìgbà tí ọjà tuntun yóò jáde o. Tí ọjà tuntun bá ti jáde, wọ́n á kéde rẹ̀, gbogbo wa lá ọ̀ sì rí i. Ní ìgbà mìíràn, nínu ẹ̀rọ alágbèéká wa ni a ti máa rí i pé ọjà tuntun ti jáde. Tí a bá sì nífẹ̀ẹ́ sí i, a ó rà. A ó rà lọ́wọ́ àwọn tí wọ́n ta ọjà tuntun yìí torí ohun tuntun ó dára lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi fáìlì mi pamọ́ sórí cloudu bí i àwọn àwòrán tí mo yà tàbí àwọn fáìlì ohun tí wọ́n bá kọ́ wa ní ilé ẹ̀kọ́ láti fi pamọ́ torí ní ìgbà tí àkókò ìdánwò bá dé, màá wá gbé àwọn fáìlì yìí síta, màá bẹ̀rẹ̀ sí ní ká lórí ẹ̀rọ alágbèéká mi. Mo fẹ́ràn láti máa fi fáìlì mi pamọ́ sórí cloudu dáradára.

Tí mo bá fẹ́ rìnrìn àjò, mo fẹ́ràn láti máa ṣe àkópò fún ìrìn àjò. Màa ra ohun tí a ń pè ní báàgì tàbí bọ́ọ̀sì, màá sì kó gbogbo ohun tí mo bá fẹ́, màá kó sínú rẹ̀ láti ṣe àkópò fún ìrìn àjò mi. Màá wá tòó lẹ́sẹẹsẹ torí wípé tí mo bá dé ibi tí mò ń lọ kí má má wá àwọn nǹkan tí mò ń kó wá, màá farabalẹ̀, màá tòó, màá sì tun to kí gbogbo ohun tí mo fẹ́ kí ó pé geregere.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ Saturday. Ọjọ́ kẹfà nínú ọ̀sẹ̀, ọjọ́ keje nínú ọ̀sẹ̀. Òun ni mo fẹ́ràn jù. Òun náà ló ń pè ní ọjọ́ Saturday, nítorí wípé mi ò ní lọ sí ibi iṣẹ́ tàbí ibi kankan. Àkókò tí ó bá wù mí ni ma a jí, àkókò tí ó bá sì wù mí náà ni ma a dìde lórí ibùsùn mi. Mo fẹ́ràn ọjọ́ Saturday lọ́pọ̀lọpọ̀, gidi gan ni.

Mo máa ń ní àlà burúkú gan kódà, àlà tí màá jí tí ó sì máa bá mi lẹ́rù. Àwọn àlà tí mo máa ń láyi ó máa ń bá mi lẹ́rù gidi gan ni. Ìwọ gbà tí mo ní àlà burúkú kẹ́yìn, kò tí pẹ́ rárá, kò lè ju ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì lọ. Àlà burúkú lẹ́rù, ó máa ń dẹ́rù bani ni. Àmọ́ ṣùgbọ́n tí ń bá ti jí, tí mo bá ti lá àwọn àlà yìí, màá makesure wípé mo gbàdúrà.

Èrò mi fún ọjọ́ iwájú ni láti di olùkọ́, láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ọ̀nà tí wọ́n kọ́ mi ní ilé ìwé ẹ̀kọ́ gíga mi, òun ni ọ̀nà. Láti jẹ́ wí pé kì í ṣe olùkọ́ nìkan ni yóò máa sọ̀rọ̀ nínú kíláàsì, a ó gba àwọn akẹ́kọ̀ọ́ náà láyè láti sọ ohun tí wọ́n bá lérò tàbí tí wọ́n bá mọ̀ nípa ohun tí à ń kọ́ wọn lọ́wọ́lọ́wọ́.

Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń dé ní àkókò. Àwọn ìgbà mìíràn mo máa ń pẹ́ ní ibiṣẹ́ gidi gan ni tí mi ò bá fẹ́ tètè kúrò ní ibiṣẹ́, màá fẹ́ ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe ní kíákíá kí ọjọ́ àbí kí àkókò tó lọ. Nítorí náà, mi ǹ kìí tètè dé ní àkókò. Mo máa ń pẹ́ dé ní àkókò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí pé tí mo bá ṣiṣẹ́ ní ìtagbangba kò ní jẹ́ kí iṣẹ́ náà kí ó tètè sú mi. Màá ṣe iṣẹ́ náà, màá sì máa ṣe eré. Mi ò ní mọ ìgbà tí mo bá parí iṣẹ́ náà. Nítorí náà, mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìtagbangba. Iṣẹ́ tí gbogbo ènìyàn á máa wo ohun tí mò ń ṣe, tí wọ́n sì máa kẹ́kọ̀ọ́ ń bẹ.

Bẹ́ẹ̀ni mo mọ bi a ti ń ya àwòrán. Mo lè ya àwòrán ilé, àwòrán ibi iṣẹ́, àwòrán igi, àwòrán ènìyàn, àwòrán oríṣiríṣi nǹkan tí ó wà ní àyíká mi. Mo máa ń fẹ́ràn láti ya àwòrán yìí kí ó dùn ún wò. Mo dẹ̀ tún lè ya àwòrán ara mi. Mo máa ń fẹ́ràn láti yà kí àwọn ènìyàn kí ó rí, kí wọ́n sì tẹ àtẹ̀jíṣẹ́ sí mi wípé àwọn nífẹ̀ẹ́ rẹ̀.

Orin tí mo fẹ́ràn jù lọ ni orin ìyìn àti orin ọpẹ́ sí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ orin ìyìn àti orin ọpẹ́ ló wà. Mo máa n fẹ́ràn láti máa gbọ́ àwọn orin yìí torí wípé ó máa ń dá mi lára yá, ó sì máa ń jẹ́ kí n fi ìyin ati ògò fún ẹlẹ́dàá mi tó jẹ́ kí ojú mi tun rí ọjọ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. Wọ́n jẹ́ kí ó yé wa wípé tí ènìyàn bá ń jẹ gọ́ọ̀mù, ó máa ń jẹ́ kí ọpọlọ rẹ̀ kí ó ṣiṣẹ́ dáradára, ó sì máa ń jẹ́ kí gbogbo kerekere eyín ènìyàn kí ó jí pépé láti ṣiṣẹ́ láti máa jẹ́ kí ààrùn tàbí ohunkóhun tí ó sá síbẹ̀. Ó dára láti máa jẹ gọ́ọ̀mù gidi gan ni.

Mi ò ní ọkọ̀ débi tí màá máa ra epo sí, ṣùgbọ́n tí ènìyàn bá ní ọkọ̀, ìṣẹ́jú ìṣẹ́jú tàbí wákàtí wákàtí tí ènìyàn bá fẹ́ rìn, òun ló máa ń dìgbà, ìgbà tí eeyan ó ra epo mìíràn, ṣùgbọ́n ẹni tí kò bá ní ọkọ̀ kò sí bí ó ṣe fẹ́ ra epo. Ṣùgbọ́n tí mo bá wọ ọkọ̀ tí màá sanwó, àwọn driver wọ́n máa ń ra epo dáradára.

Mo fẹ́ràn láti máa jó gidi gan ni. Mo fẹ́ràn ijó gan-an tàbí tí mo bá ń jó kí n máa jó nílé Ọlọ́run, kí n máa jó nílé Olúwa láti máa fi oore àti ìfẹ́ àti gbogbo ohun tí ó ti ṣe fún mi hàn. Mo fẹ́ràn ijó gidi gan ni. Oríṣiríṣi ọ̀nà àti ìgbà ni mo máa ń gbà láti jó nínú ilé Ọlọ́run. Ìgbà mìíràn nínú yàrá mi, màá bẹ̀rẹ̀ sí ní jó láti dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́daà mi.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi nítorí wípé ìbáṣepọ̀ wa ó gbọdọ̀ dán mọ́rán gẹ́rẹ́gẹ́ kí a ní ìfẹ́ ara wa, ká máa ṣiṣẹ́pọ̀ nínú ìfẹ́ àti ìrẹ́pọ̀. Nítorí wípé tí ènìyàn ò bá ní ìfẹ́ àti ìrẹ́pọ̀ pẹ̀lú alábáṣiṣẹ́pọ̀ rẹ̀, ó máa ń fa oríṣiríṣi ǹkan, ó lè má jẹ́ kí iṣẹ́ tí ẹ jọ́ ń ṣe kó tẹ̀síwájú gan ni.

Báwo ni o máa ń gbà owó àwọn ènìyàn? Báwo ni o máa ń gbàgbà owó àwọn ènìyàn? Mo máa ń bọ owó àwọn ènìyàn ó láti kí wọ́n bóyá ká kí wọ́n káàsán tàbí ká kí wọ́n káàárọ̀ tàbí ká kí wọ́n kú ìrọ̀lẹ́ nítorí wípé gbogbo ènìyàn ló mọ̀ wípé àwọn Yorùbá ní oríṣiríṣi ọ̀nà láti máa kí yan. A tún ti wá gbà láti ara àwọn tí ó colonize wa láti máa gbà owó àwọn ènìyàn. Wa mú owó, wa nà sí wọn, àwọn náà sì ń ná owó sí ọ, e si jọ kí ara yin.

Nígbà wo ni mo máa ń gé irun mi? Nítorí wípé obìnrin ni mí, mi ò kí ń gé irun mi. Sugbon níbi ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tàbí ìparí ọ̀sẹ̀, mo máa ń fọ irun mi. Màá fọ pẹ̀lú ọṣẹ àti omi. Nígbà tí ó bá gbẹ tán, màá wá lọ sí ibi tí wón ti máa ń bá mi ṣe irun mi. Màá wá ṣe ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń ṣe irun mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, kódà inú wọ́n máa ń dùn tí bá pé wọ́n pé ká wá jẹun pẹ̀lú mi, wọ́n á sì lọ fọ ọwọ́ wọn wá bá mi jẹun.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń péja. Nígbà tí mi kì í ṣe apẹja, mo ti sọ tẹ́lẹ̀ wípé ọmọ ni mí, ọmọ kékeré ni mí, ọmọ tí ó ṣì ń kọ́ ẹ̀kọ́ ni mí. Mi ò dé odò ri débi tí mo máa péja. Mi ò tíì ẹ mọ bí wọ́n ṣe ń ṣe é, ṣùgbọ́n mo máa ń jẹja o, ṣùgbọ́n mi ò mọ bí wọ́n ti máa ń pa à tábí tí wọ́n ṣe máa ń mu nínú odò.

Mo ṣì lọ sí ọjà láná láti lọ ra àwọn nǹkan tí mo nílò kí ọ̀sẹ̀ tuntun tó bẹ̀rẹ̀. Nítorí pé ọ̀la ni ọ̀sẹ̀ tuntun yóò bẹ̀rẹ̀. Mo wá lọ sí ọjà ní àná láti lọ ra gbogbo ohun tí mo nílò, kí ọ̀sẹ̀ tuntun tó bẹ̀rẹ̀ kí n má ba pàdánù láti lọ ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ tuntun, torí iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn, kí ohunkóhun sì má dà mí dúró.

Irun aṣọ wo ni o fẹ́ràn láti wọ̀? Mo fẹ́ràn aṣọ bí ṣòkòtò. Àwọn ì tí ẹnu rẹ̀ máa ń tóbi, ṣùgbọ́n ibi tó wà ní òkèèrè á gbẹ mọ́ mi lára. Mo fẹ́ràn ṣòkòtò yìí nítorí wípé ó máa ń jẹ́ kí ń look new, ó máa jẹ́ kí n wà dáadáa. Mo sì fẹ́ràn àwọn aṣọ tí kò dékun tó dé ibi bẹ̀bẹ̀rẹ orí òkun tí yóò fi àfihàn bí ara mi ṣe dùn wò tó.

Ó ti pẹ́ gan tí mo ti lọ rí dókítà o. A ti kọjá ọdún mẹ́wàá sí ìsin yìí tí mo ti lọ rí dókítà nítorí wípé mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe àìsàn, torí náà mi ò kí ń lọ rí dókítà. Ṣùgbọ́n ní bí ojú méjì àbí mẹ́ta sẹ́yìn níìsín, nígbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga, wón ní pé kí gbogbo wa lọ rí dókítà kí a lè fi àṣẹ wo àlè ra ara wa hàn fún kí a tó wọ inú ilé ẹ̀kọ́ náà.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ibi iṣẹ́ náà ni wípé, mo nílò owó. Ẹni tí ó bá ti ṣiṣẹ́, òun ni yóò rí owó láti ṣe gbogbo nǹkan tí ó bá fẹ́ ṣe. Owó gan gan ni ìwúrí àti ti nkán tó máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ mi dáradára. Mo gbudọ̀ ṣiṣẹ́ mi láti pa owó wọlé. Owó gan gan ló máa ń fún mi ní ìtara ibi iṣẹ́.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún náà ni mo sì ti ń lò láti ìgbà èwe mi wá. Ṣùgbọ́n ní ìgbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga, a jẹ ká mọ̀ wípé àwọn ènìyàn tó ń lo ọwọ́ òsì wọn, àwọn ènìyàn àkàndá ni. Àwọn ènìyàn tó jẹ́ wípé ìrònú wọn máa ń yá kánkán. Wọn ní ọpọlọ tó ń ṣiṣẹ́ dáradára. Ọwọ́ òsì dára láti máa lò àmọ́ ọwọ́ ọ̀tún ni mò ń lò.

Ṣé mo ti lé ènìyàn kúrò ní ibi iṣẹ́ rí? Rárá o. Èmi kò lé ènìyàn kúrò níbi iṣẹ́ rí o. Mi ò kín lè lé ènìyàn. Kò dára láti lé ènìyàn. Tí ènìyàn bá ṣẹ̀, ènìyàn máa bá wí ni, kò dára láti lé ènìyàn kúrò níbi ìjẹ àti ibi iṣẹ́ rẹ̀. Tí a bá lé ènìyàn kúrò níbi iṣẹ́, níbo la fẹ́ kí ẹni yẹn gàn ti rí nǹkan tá jẹ?

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ, òun náà ni eré ìdárayá kí n máa jó tàbí kí n máa kọrin tàbí kí n máa ṣe méjèèjì papọ̀. Mo fẹ́ràn eré ìdárayá kí n máa jó, kí n máa kọrin, kí àwọn èèyàn sì máa kọ́ tẹ̀lé mi. Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni. Kò sí ìgbà tí mi ò le ṣe kí n máa jó, kí n máa kọrin.

Beeni mo mọ bí a ti n wè. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáradára nítorí wípé ọ̀dọ́mọdé obìnrin tó ti bàlágà ni mí, mo sì ti ń wẹ̀ fún ara mi báyìí. Á ti tó bi ọdún mẹ́rìnlá sẹ́yìn, mo mọ bí a ti ń wẹ̀. Tí má ti bọ́ sí balùwẹ̀, máa mú ọṣẹ àti omi àti kànkàn mi, màá sì máa fi fọ ara mi látòrí mi délẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Nígbà tí mo kọ́kọ́ gba ilé síbi ilé ìwé ẹ̀kọ́ gíga mi, mo ti gbàgbé ọ̀nà tí mo gba wọlé. Mo ní láti bèrè lọ́wọ́ àwọn ènìyàn kí n júwe ibi tí mò ń lọ. Nígbà tí mo sì bèrè lọ́wọ́ bí ènìyàn méjì mẹ́ta, wọ́n júwe ibi tí mò ń lọ fún mi. Bẹ́ẹ̀ ni mo ṣe mọ̀nà padà sí ibi tí mò ń lọ.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi dáradára nítorí wípé mo nífẹ̀ẹ́ gbogbo ènìyàn tí ó wà nínú ẹbí mi. Mo máa ń pè wọ́n nígbà tí mo bá wà ní ilé ẹ̀kọ́ mi. Nígbà tí mo bá sì dé ilé náà, màá bá wọn jókòó, màá bá wọn sọ̀rọ̀. Tí mo bá bá wọn sọ̀rọ̀ tán, a ó sì jọ jẹun pọ̀, a ó jọ jíroro ohun tí ó bá ń ṣẹlẹ̀, a ó sì jọ gbàdúrà pọ̀

Data to maa n lo lọ́sẹ̀ pọ̀ tó. Data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀ gidi gan ni. Nítorí wípé gbogbo iṣẹ́ mi orí ẹ̀rọ ayélujára mi ló wà. Mo gbúdọ̀ máa ní data lóòrèkóòrè. Mo máa ń lo data bí ogún ọgbọ̀n àádọta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Àgàgà bí, ibi tí mo ti ń ṣiṣẹ́, orí fóònù ni a ti máa ń ṣe ìpàdé lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà. Ìgbà mìíràn á ṣe ìpàdé lórí Zoom, ìgbà mìíràn sì lé á ṣe ìpàdé wa lórí WhatsApp, ìgbà mìíràn kẹ̀ré á ṣe ìpàdé wa lórí Telegram. Mo fẹ́ràn ìpàdé orí fóònù gidi gan.